Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza? Áàra okó máa lẹ̀ mí. Èmi ò sì ẹ̀ mọ̀ pizza jẹ rárá. Nítorí idi eyi miò lè sọ pé nǹkan báyi òun ní mo fẹ́ràn lórí pizza torí pé mi ò mọ̀ n jẹ. Bo ṣe jẹ́ nù. Ṣùgbọ́n boya ti mo bá wá gbìyànjú ẹ́ wò, mo lè wà rí ǹkan tí mo fẹ́ràn.

Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi? Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ àkókò tó ṣe pàtàkì jùlọ sí mi àti sí ẹbí mi pàápàá. Nítorí ìdí èyí, a máa ń rí i dájú pé a para wa lẹ́rìn-ín, a ṣeré ìdárayá tó pọ̀, á beẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárín ara wa, á sì fúnra wa ní ààyè láti sọ̀rọ̀ títítítí tí ó fi rẹ gbogbo wa gan-an.

Ṣé mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí wọ́n ní pé, "A béèrè ọ̀nà kan ní fẹ ìdí rẹ gbọ́, ẹni tí ó bá sì béèrè ọ̀nà kì í siná." Soo, nítorí ìdí èyí, mo máa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn kí n má ba à ṣíná.

Nígbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun? Ẹ̀rọ ayára bí àṣà tuntun kì ń ṣe hún tẹ yàn kan kún fèrè rà bá ọ̀ún lọ́dọ̀ wa ńbí, tè èyàn bá nílò rẹ̀ ni. Nítorí idi èyí nígbà tí mo bá nílò rẹ̀ jù lọ, òun ni mo máa rà á. Sugbọn tí mo bá rí, igbà mi sí wá, tó yẹ́ pé mo máa ń rí pé eléèyì ó gbádùn tó, ẹ jẹ́ ń kú kura títì mi, igbà yẹn mò tún máa ń rà á.

Àwọn áàpù wo ni mo máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò pọ̀ ṣùgbọ́n àwọn tí mo máa ń lò jù òuní ni ti Facebook, ti TikToki àti áàpù ilé ìfowópamọ́ mi. Àwọn mẹ́ta tí mo ma n sábà lò jù nu Facebook, TikToki àti ilé ìfowópamọ́ mi.